Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá òjò níbi tí òjò máa ń rọ̀ sí nígbà tí òjò bá ń rọ̀. Mo máa kó ike sínú, sí ibi àgbàlá òjò yìí. Nígbà tí m bá kó ike síbẹ̀, síbi ọ̀ṣọ̀rọ̀ tí òjò bá wá ń rọ̀, òjò á máa rọ̀ sínú ẹ̀.

Ìbéèrè yìí kò fi ti gbogbo ara yé mi. Nína ara ẹni pín sí ipá méjì. Tí a bá na ara ẹni a máa sọ pé mo na ara pé èèyàn ń ṣe eré ìdárayá tàbí pé ènìyàn lu ara èèyàn. Tí ó bá ṣe ní ti eré ìdárayá ni èmi a mọ̀ na ara mi.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn oúnjẹ tó ní ata, àmọ́ kò i tún sèyí tó ní ata àtajù. Mo fẹ́ràn kí oúnjẹ kó ní ata ní ìwọ̀ntúnwọ̀nsì kó mó sè èyí tí yóò tún wá ní ata jù lọ́pọ̀lọpọ̀.

Dáadáa. Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud nítorí ọjọ́ iwájú tàbí tí i fóònù tí mo bá ń lò bóyá ó lè yọnu kí n lè padà rí lọ́jọ́ iwájú.

Èmi a mọ̀ kí àwọn ènìyàn tó bá jẹ́ ẹlẹgbẹ́ mi, n ó bà wọ́n lọ́wọ́. Àmọ́ tó bá ṣe pé àwọn tó jù mi lọ ni ọjọ́ orí, pàápàá bí àwọn tó bá tóni láti binni lọ́mọ, èmi a mọ̀ dọ̀bálẹ̀ kí wọ́n bí àṣà wa.

Mo ma n yan àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi nípa wúwo irú àwọn tí ìbáṣiṣẹ́pọ̀ wa yóò dánmọ́rán àwọn tí wọ́n bá jẹ́ ẹni tí oní àfojúsùn tí wọ́n sì jáfáfá lẹ́nu iṣẹ́ tí wọn kì í ṣe imẹ́lẹ́.

A bí ó bá ṣe pé mo bá ní owó lọ́wọ́, èmi a mọ̀ ọ́n ṣé nígbà tí tí wọ́n ó pe àwọn ènìyàn. Bí ò bá dẹ̀ sí owó lọ́wọ́ mi púpọ̀, èmi a máa jáde láti lọ gbàfẹ àti láti gbádùn ara mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó kù. Bí oúnjẹ bá ṣẹ́kù, èmi a máa jẹ ẹ́. Kódà bí ó bá ṣe pé ó ṣẹ́kù di ọjọ́ kejì ni, èmi a máa jẹ oúnjẹ tí ó bá ṣẹ́kù.

Tí mo bá rí àbí tí mo bá wo àwọn tí ó mọ sọ̀rọ̀ tó ń panilẹ́rìn-ín tí a mọ̀ ní comedian, àbí ìgbà tí mo bá kàn rí ohun tó pamí lẹ́rìn-ín, àbí ìgbà tí èmi àti ènìyàn bá ń sàwàdà, mo mọ̀ ọ́n rẹ́rìn-ín ní àwọn ìgbà yìí.

Bẹ́ẹ̀ni, èmi a máa ka àwọn àdéhùn dáadáa nítorí pé èmi gan an, mo fẹ́ràn kí n máa mú àdéhùn ṣẹ. Torí ìdí èyií, mo máa ń ka àdéhùn dáadáa.

Bí mo ṣe ma n kojú àwọn ìṣòro níbi iṣẹ́ ni pé ó jẹ́ irú ìṣòro tí ó bá dojú kọ mí, màá sì wo àwọn nkan tí ó fà á àti àwọn ọ̀nà àbáyọ. Bá ó dẹ̀ ṣe dènà tí irú ìṣòro bẹ́ẹ̀ kò fi ní wáyé mọ́.

Ìlànà ìpolówó mi ò ní pé a máa lọ sórí rédíò láti lọ polówó. Mo sì máa ń lo fóònù mi ta n pè ní ẹ̀rọ ayárabíàṣá láti polówó lórí social media.

Ẹnikẹ́ni tí mo bá ṣẹ̀, mo máa pèé, má sì tọrọ àforíjì lọ́wọ́ rẹ̀ nípa fífi ẹ̀hónú mi hàn tàbí nípa atẹ̀jíṣẹ́ bó bá ṣẹni tí a kò lè rí ọ lójúkorojú tàbí a kì í pè lórí fóònù.

Rárá o, èmi kì í jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Mo fẹ́ràn kí n máa jẹun níbi tí kò bá sí àwọn ènìyàn níbẹ̀. Fún ìdí èyí, èmi a máa jẹ oúnjẹ ọ̀sán mi ní ibi ìdákọ́nkọ́.

Rárá o, n kò fẹ́ràn láti mọ̀ pin oúnjẹ mí. Ìdí kan ṣoṣo tó lè mú mi láti pín oúnjẹ mi, òun ní pé tí ó bá pọ̀ dáadáa, àmọ́ tí ò bá pọ̀ dé bìpe kò lè tó ẹ̀mí fúnra mi. N kò láìkí láti mọ̀ pín.